Ẹ̀dẹ̀ wo ni o fẹ́ kọ́ èdè? Ilé ojúlé mẹ́ta ti da, ti ọlọ́run fún mi ní agbára. Ilé ojúlé mẹ́ta ó ti dára fún ọmọlúwàbí, ó sì ní àgbála tó pọ̀ láti máa sin àwọn nǹkan ọ̀sìn.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Bi mo sì máa ń pàrọ̀ ọkàn. Tó bá ti wá ni, tó bá ti wá, eniyan change, ìyà, ìyà change, eniyàn a pàrọ̀, eniyàn pàrọ̀

Ṣé o máa ń bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn? Báwo ni eyàn oṣe ní bèrè ọ̀nà. Ìwà mi ti inbá fẹ bèrè ọ̀nà máa lo àfiná. Tí o bá wá fóònù wá, èèyàn mọ bèrè ọ̀nà lọ́wọ́ èèyàn torí kí èèyàn má ba à ṣiná náà ni.